Irú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ tí òjò ń bá ń rọ̀, tí every where de máa tutù, tí kò ní ṣíṣẹ́ tí máa ṣe, tí máa ní sinmi dáadáa. Irú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn ọjọ́ tí oorun bá n mú púpọ̀ torí pé mi kì í lè ṣiṣẹ́ dáadáa nínú oorun, mo màá maa laagun ni.

Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni màá ra epo fún ọkọ̀ mi. Nítorí pé ọkọ̀ tí mo máa ń lò, ọkọ̀ tó máa ń jẹ epo ni. O máa ń jẹ epo gidi gan. Nítorí náà, mo màá n ra epo ní ọ̀sọ̀ọ̀ṣẹ̀. Àfi tí ì n bá gbé ọkọ̀ náà jáde. Àmọ́ tí n bá gbé ọkọ̀ náà jáde lójoojúmọ́, mo máa ni láti ra epo tó máa kún ní ọ̀sọ̀ọ̀ṣẹ̀.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ àti àkàrà. Mo fẹ́ràn àkàrà àti àkàrà nítorí pé àkàrà jẹ́ nǹkan tó máa ń mú ara yan dán. Ẹ̀kọ náà wà sí pẹ̀lú, ẹ̀kọ tó bá wà nínú ewé, ó máa ń ṣe ara ní ànfàní gidi gan, ó dẹ sì dùn. Mogbé pẹ̀lú màmá màmá mi àwọn ni wọ́n kọ́ mi bíwọn ṣe ń jẹ ẹ̀kọ and àkàrà àti ìgbà náà ni moti fẹ́ràn ẹ láti máa jẹ lóòrèkóòrè.

Mo kórira oúnjẹ tí wọ́n ń pè ní sẹ́mọ̀. Gbogbo ìgbà tí n bá jẹ o máa ń gbé mi léè bí. Mi ò mọ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀, àmọ́ gbogbo ìgbà tí n bá jẹ sẹ́mọ̀, inú a máa lọ mi, mọ̀ ṣi máa ń bì, àti kékeré mi ni ó tì ribẹ́ fún mi. Ǹnkan tó dẹ fàá títí di mo ṣe dàgbà báyìí, mi ò mọ nǹkan tó fà á.

Mo máa ń ra nǹkan ní online, mòdẹ̀ máa n ra nǹkan ní ọjà. Ó ní ṣe lórí nǹkan tí n bá fẹ́ rà. Parí pé nǹkan jíjẹ ni, mi ò kí ń ra nǹkan jíjẹ ní online, mi ò fẹ́ràn kí n máa ra nǹkan jíjẹ ní online. Torí mi ò mọ irú omi tán fi ṣe, mi ò mọrú nǹkan tán lò láti fi sè é. Àmọ́ tó bá jẹ́ nǹkan bíi gadget, bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ amúnimáwòrán, mo máa n ra wọ̀nyẹn online. Àmọ́ ẹniìkan tó bá ti jẹ́ jíjẹ mi ò kí ń rà online.

Aago mẹ́sàn àbọ̀ ni mo ṣètò agogo ìjí mi nítorí pé mi ò kí ń tètè sùn. Nígbà mi ó máa ń di òwúrọ̀ lágo mẹ́rin lọ sí aago márùn-ún l'òwúrọ̀ kí n tó rí oorun sùn. Nítorí náà mi ò fẹ́ máa tètè jí mo ṣe máa ń fi agogo ìjí mi sí aago mẹ́sàn àbọ̀ tori ígbà náà màá ti sinmi díẹ̀, màá sì ti sun díẹ̀.

Mo máa ń ṣe àtúnlò ǹkan dáadáa, àmọ́ ọni la ti jẹ́ ǹkan tí ó máa sì dá tí abá tuń lò. Nítorí àwọn nǹkan oríṣiríṣi ló wà. Àwọn kan wà pé tó jẹ́ pé tí eyan bá tun lò kò ní dàbí ìgbà tí eyan bá kọ́kọ́ lò. Àwọn kan kan dẹ̀ wá to je pé tí eyan bati lò lóòrèkóòrè ó sì máa dà bí ìgbà tí eyan bá kọ́kọ́ lo.

Tí bá ti rí pé ọ̀sẹ̀ ti fẹ́ parí, mo máa ń ní ètò oríṣiríṣi ni máa ń ṣe. Emii máa ń ṣe nǹkan tó ń pè ní budget. Máa wo iye tí mo ti ná àti iye tó ń wọlé. Tí bá yí pé iye nǹkan tí mo ná àbí nǹkan tí mo rà ó ju iye tó ń wọlé lọ, màá mọ̀ pé ọ̀sẹ̀ yẹn kò ń ṣe ọ̀sẹ̀ tó dára. Àmọ́ tí bá yí pé owó tó ń wọlé ó ju owó tí mo ná lọ, a jẹ́ pé ọ̀sẹ̀ tó dára ni, ẹni èmi sì máa ń kọ gbogbo ẹlẹ́. Ìyẹn máa ń ní, ó máa ń ràn mí lọ́wọ́ láti, láti dínkù owó tí máa ná.

Mo máa ra nǹkan lórí internet dáadáa, àmọ́ ó ní ṣe lò pẹ̀lú nǹkan tí n baa rà. Tí ó bá jẹ́ pé nǹkan jíjẹ ni, mi ò kí n rà lórí internet, nítorí pé mi ò mọ bọ ṣe èsè tó oúnjẹ náà. Àmọ́ tí ó bá jẹ́ bíi iru aṣọ, bàtà, ago, ẹrọ ìbánisọ̀rọ̀, ẹrọ amúnimáwòrán, mo máa ra gbogbo àwọn bẹ́ yẹn lórí internet. Àmọ́ anything to bá ti jọ mọ̀ pé nǹkan jíjẹ àbí ko tó máa wọnú ara mi, mi ò kí n rà lórí internet. Mo máa fẹ́ dé bẹ̀ kí n rí i pẹ̀lú ojú mi pé báyi lọ wọn n ṣe ṣe, báyi báyi ni wọn ṣe n ṣe.

Ádùn chocolate tí mo fẹ́ràn jù nínú ice cream, ádùn chocolate ni. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé àti kékeré ni mo ti máa ń jẹ chocolate, ó ṣì ti mọ́ mi lára. Mo fẹ́ràn àwọn àdùn yòókù àmọ́ mi ò fẹ́ràn rẹ́ tó mo ṣe fẹ́ràn ádùn chocolate. Ádùn chocolate o máa ń jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní kékeré. Tọ bá ti gbé wa jáde tí a bá lọ jẹ chocolate, tí n bá tì ń jẹ ádùn chocolate yẹn, o máa jẹ́ kí n rántí gbogbo ìgbà yẹn, wọn o sì máa ń mú inú mi dùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, ó ṣe pàtàkì gan láti ní. Ẹnikẹ́ni tí ò bá ní nọ́mbà orílẹ̀ kò koo ṣe nǹkan tí ó dára rara rara, ni kò dè ṣe nǹkan tí eeyan lè fi yangan. Nítorí náà, mo ní nọ́mbà orílẹ̀ ni tèmi, mo dè ṣì máa lò ó nígbà tó bá yẹ àti bó ṣe tọ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin atẹ́gùn dáadáa ni. Nítorí pé mo jẹ́ ẹnìkan to ye pé mo máa ń tètè láagùn, mo máa ń láágun gidi gan. Àmọ́ tí bá orin atẹ́gùn, mo máa ń reduce, mo sì máa ń láágun, ó sì dá funfun fún mi lára. Torí tí bá wà ní bàtẹ́gùn wà, inú mi máa ń dùn, ara mi sì máa ń dá yàtọ̀. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn ooru rara rara.

Rárá o, mi ò lu etí mi o. Nítorí pé ó lòdì sí àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá kí ọkùnrin máa lu etí ẹ. Àmọ́ bóyá o, tí n bá kúrò nílẹ̀ yìí o, tí mo bá lọ sí òkè òkun, tí mo lọ sí bóyá Amẹ́ríkà àbí mo lọ sí UK, mo lè lu etí mi. Àmọ́ ní Nàìjíríà tí mo wà yìí, ní ìlú oni Yorùbá tí mo wà nílẹ̀ Yorùbá yìí, wọ́n ń gbà kí ọkùnrin lu etí ẹ. Mi ò dẹ́ le lòdì sí àṣà àti ìṣe wa.

Rárá o, mi ò kí ń wọ ìbọwọ́, torí pé ó jẹ́ nǹkan tí ó lòdì sí ǹnkan tí mo fẹ́ràn láti máa ṣe. Tori e, mi ò kí ń ṣe rárá, rárá, rárá. Àmọ́ mo mọ àwọn tó máa ń ṣe dáadáa o, tó n sì fẹ́ràn kan ṣi máa ṣe. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, mi ò nífẹ̀ẹ́ síi, mi ò de kì í ṣe.

Mo máa ń sáré, màá sáré ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, èmi máa ń sáré káàkiri àdúgbò kí ara mi bá lè dá ṣáká. Ìgbà mí mo lè jí láàárọ̀ kùtùkùtù kì í sáré diẹ̀, ìgbà mí ìrọ̀lẹ́ díẹ̀ lọ máa ń bọ̀ sí. Oníṣẹ́ la ń pẹ̀lú ìgbà tí nbá ní time.

Nǹkan pọ̀ tí n màá n ṣe tí n bá ń dúró dè nkan o. Mo kan le jókòó kí n màá, kí n màá ronú npà nkan tí mo ń dúró dè àbí kí n màá wo movie àbí kí màá gbọ́ orin. Ǹkan nínú meteẹ́ta ni màá ṣe àbí ki n kan máa rín káàkiri. Tọ́ri pé tí n bá ń dúró dè nǹkan, ìbẹni gbogbo ẹmí mi, ìbẹni gbogbo ọkàn mi máa wà. Ǹkan tí mo ń dúró dè ni màá máa rò. Mi ò ní le ronú nipà nkan mii.

Mo máa ń rọrùn dáadáa, dáadáa torí mo jẹ́ ẹnìkan tó ní ara, mo jẹ́ ẹnìkan tó tóbi, mo dẹ̀ jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé imú mi máa ń dín gbogbo ìgbà ni, so kó sí bí mo bá ṣe sùn tí mi ò ní rọrùn. Mi ò mọ̀ pé mò ń rọrùn fúnra mi, gbogbo àwọn tó máa ń sùn tí mi ló máa ń sọ pé "àá mo máa rọrùn, mo máa rọrùn". Tẹ́nìkan tẹ́nì méjì ọmọ mẹ́ta bá dé ti ń sọ, a jẹ́ pé òótọ́ wọn ni ènìyàn kò kí ń ṣe rọ́.

Bí mọ́ ṣe máa ń ṣ'àkópọ̀ fún ìrìnàjò, ó ní láti lò pẹ̀lú ìrìnàjò tí mo ń lọ fún. Tí ó bá jẹ́ pé ibi tó jìnnà ni, tí ó bá jẹ pé mo dẹ̀ máa pẹ́ bẹ̀, nǹkan méjì ni máa ń wò láti ṣe àkópọ̀ fún ìrìnàjò. Tí ó bá jẹ pé ibi tí máa pẹ́ ni, màá tún wá wò bóyá nǹkan tí màá rí jẹ nú ẹ tí mo ti bẹ̀, mo máa rí nǹkan tó máa wù mí jẹ láti lé, nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ tí mo máa rí jẹ n bẹ̀. Àmọ́ tí n bà ni ri jẹ n bẹ̀, màá láti di, nǹkan tí màá jẹ lọ́hùn máa di dání. So nǹkan tí màá rò láti jẹ́ kí n ṣe àkópọ̀ fún ìrìnàjò wọ́pọ̀.

Tí bá jilowó rọ kùtùkùtù, èmi máa ń mu green tea, nǹkan ti mo máa ń kọ́ko mú láàrọ̀ nìyẹn. Nítorí pé ó dáa fún ara, ó dáa fún gbogbo nǹkan tó wà nínú ara, gbogbo organ tó wà nínú ara ni green tea máa ń ṣíṣe fún. Ó máa ń jẹ́ kí ara tí gbogbo ìdọ̀ọ̀tí tí wà lára láti ọjọ́ tó kọjá, èèyàn máa tó gbogbo ẹ jáde tí ẹeyan máa ti mu green tea. Ìdí nìyẹn tó jẹ́ kí n máa mu green tea láraàrọ̀ tí n bá jī.